Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣe ri? Látilẹ̀ ẹnìkan kúrò ní iṣẹ́ rí jẹ́ ǹkan tí mi ò tíì ṣe rí, ó de wa lára àwọn ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Nítorí pé eléyìí ki n ṣe ǹkan tí ó bójú mu. Mo de nígbà mí tóbá je pe ǹkan tí ó ṣe pàtàkì, mo máa ń ṣe àà nípa gidiigidi.

Ṣé o má ń lò ẹ́ro ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì náà. Ìdí ní yẹn tí mo fi máa ń lo àwọn ẹ̀rọ wọ̀nyí nitori pe ó jẹ́ àwọn ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa lò nígbà mí nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Nítorí wípé eleyi jẹ́ ǹkan tí ó dára láti rí dájú pé ènìyàn máa ń ṣe ní òrékòórè náà, àwọn eléyi dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe ìgbà kẹ́yìn tí mo dẹ̀ ní alábùrúkú jẹ́ ìgbà pípẹ́ sẹ́yìn ọ jẹ́ wípé mo dẹ̀ kọ àwọn eleyi ìsílẹ̀ náà láti rí pé mo borí wọn. Eleyi dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe náà.

Èléyi jẹ́ ǹkan tí ó dára tí ó dé yẹ kí ènìyàn máa ṣe, tí ó tún ṣe pàtàkì fún ara ènìyàn náà. Ìbòrun jẹ́ ǹkan tí ó dára, ìsọ pé mo máa ń lò ní gbogbo ìgbà láti ṣe kí mo ṣe ààbò tí ó péye ní àgọ ara nítorí wípé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dé ṣe pàtàkì gidi gidi. Mo dẹ́ mọ́

Nítorí pé o jẹ́ nǹkan tí ó dá, a tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa wọ̀ tí ó dẹ̀ máa ṣe. Ni gbogbo ìgbà náà, ìdí niyẹn tí mo fi máa ń ṣe eléyìí. Aṣọ òtútù dẹ̀ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn dẹ̀ máa ń lò ní ìgbàkúgbà náà láti fi pa òtútù rẹ̀ kúrò nínú ara ẹni torí pé ó jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Látí máa tan ìkíni jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹkan tí ó dára tí ó dè kí ènìyàn máa ṣe náà. Mo dà máa ń ṣe eléyìí nítorí pé ìdí nìyẹn tí mo máa ń gbọ́ àwọn orin ní orí fóònù mi. Látí máa gbọ orin dẹ̀ tún jẹ́ ǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi máa tan ìkíni tí ó.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ re ṣi? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì si mi, mo dẹ̀ màa n ri daju pé mo ṣe ìtọ́jú rẹ̀ dáradára ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyi dè jẹ́ lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó máa ń rà nígbà tí mo bá ń ṣe àwọn ǹkan tí ó dára gidigidi.

Èlé yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn kí ó má ṣe náà. Mọ̀ dé máa ń ṣe ìtọ́jú ọjà dáradára nítorí pé kí ènìyàn máa ṣe ìtọ́jú ọjà wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó le dẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo máa n ṣe èlé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé èléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn kí ó má ṣe.

Àkókò mélòó ni ọmọ ló ń sùn? Mọ máa ń sùn dédé aago mẹ́sàn alẹ́. Ìgbà yí ni mi, nígbà tí mo bá ti parí gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe, ìgbà yí ni màá lọ sùn. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ ṣe pàtàkì. Ìgbà yí ni mo fẹ́ràn láti máa ṣe àwọn eléyìí nítorí wipé eléyìí jẹ́ nǹkan tó dára fún àkókò nígbà.

Eléyii wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà. Àìrí dẹ̀jẹ́ àwọn ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń gbọ́ ìró àwọn oníbàárà ní ọ̀nà kan náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára láti máa ń ṣe ni. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ wúlò fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà nígbà náà.

Eléyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dọe ye ki ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa ń ṣe àwọn eléyìí kí n má bẹ̀re ọ̀nà lowọ àwọn ènìyàn. Nitori wípé bí bẹ̀re ọ̀nà lowọ àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa dá pé mo ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Idí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà. Nígbà tí mo bá ní nǹkan pàjáwìrì tí ó bá wù mí láti ṣe náà, mo dẹ̀ máa ń ní nọ́mbà orílẹ̀ tori pe awọ́n Nọ́mbà orílẹ̀ wọ̀nyí jẹ́ nọ́mbà kan tí mo máa ń lò nígbà tó bá wù mí láti pe wọ́n sí ibi iṣẹ́. Eléyìí, eléyìí jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe gidigidi.

Eleyìí de jẹ́ nǹkan tí mo máa lò ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára kí ènìyàn kí ó máa lò. Àwọn app wonyii de jẹ́ app kan tí ó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà, bíi WhatsApp, bíi Instagram tàbí Facebook. Àwọn eleyii ni mo máa lò ní oore koore náà ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ àwọn áàpù kan tí won dára gidi gidi.

Irú fóònù alágbéka wò ní ìwọ ń lò? Fóònù alágbéka tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn oun ni fóònù ti ilé-iṣẹ́ Samsung ti Wọ́n ṣẹ̀ ṣee jade Eléyìí jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí ó máa lò kí ó de máa ṣe ìyẹn ní gbogbo ìgbà náà.

Ó dẹ̀ jẹ́ nǹkan tó dára, tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ìdí niyẹn tí mó fi máa ń ṣe àwọn eléyìí. À mo de jẹ́ ènìyàn tó jẹ pé mo fẹ́ran àlọ́ àpani lẹ́rìn-ín dáradára. Nítorí pé àwọn alo yi jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa gbọ́ ní gbogbo ìgbà láti fi ṣe ọkàn dọ̀tún. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe náà.

Ní gbogbo ìgbà náà, eléyìí jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dun, eléyii dè jẹ́ nǹkan tí mo máa ń sùn ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe náà. Mo dẹ̀ máa rí pé àwọn yàrá yìí ni yàrá ibi tí mo máa ń sùn sí nítorí pé àwọn yàrá yìí jẹ́ yàrá kan tí ó tutù tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa sùn sínú rẹ̀.

Nígbà wo ni o máa n ra epo fún ọkọ̀ rẹ? Látí má ra epo fún ọkọ̀ mí jẹ́ ǹkan tí ó dára, mó dà máa ń ṣe léye ní ọ̀rẹ́kọ̀rè náà nítorí pé nígbà tí èèyàn bá ṣe eléyi, ó wà lára ǹkan tí ó máa mú nu èèyàn dùn àti láti ṣe já pé ohun kan tí èèyàn ń ṣe ọ lọ́ ni déédéé. Idi niyẹn tí mo fi máa ń ṣe àwọn nǹkan báyìí nítorí pé wọ́n dára ni.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé òun ni mo fi máa ṣe gbogbo àwọn nǹkan tí mò ń ṣe. Eléyìí de wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe àfiturarí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára náà kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣii.

Ẹlẹyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn máa ṣe náà. Àwọn ìṣòro níbi iṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń kojú pẹ̀lú ọkàn kan pẹ̀lú ìmọ̀ tí ó jí ilẹ̀ náà láti ṣe wuwa àwọn nǹkan tí ó ṣe pàtàkì gidi didi nítorí pé ilé jẹ́ ǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí àyè rẹ̀ bá ṣe sílẹ̀ ní gidigidi sí i náà ni.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ ọkọ̀ kan tí wọ́n gbé fún mi ní ibi iṣẹ́ tí mo máa ń lò, a ó dà jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ gidigidi. Eléyìí dà wà lára àwọn ǹkan kan tí ó dára tí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ídì nìyẹn to jẹ pé mo máa ń lò, mo dà máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà láti ri pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe ọ lọ ní dédé. A.

Kí ni o máa gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Orin wà lára nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́, nítorí pé orin dára óò ṣe pàtàkì nínú ayé ènìyàn náà. Ìdí nìyẹn tó yẹ pé nígbà mìíràn tí ayọ̀ bá yọ sílẹ̀, orin ni mo fẹ́ràn láti máa gbọ́. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ní ìgbà gbogbo.

Báwo ni mo ṣe máa ń gba owó àwọn ènìyàn? Láti gba owó àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé nígbà tí mo bá gba owó àwọn ènìyàn, lé máa jẹ́ kí inu mi dùn. Mo dẹ̀ máa ṣe eléyìí fún àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tí ó tọ́jú mi lọ náà láti tọ̀rí bá àti láti fi ìfẹ́ lò fún wọn ní gbogbo ọ̀nà tí ó wà.

Eléyì jẹ́ nǹkan tí kò dára láti máa ṣe. Ó gbọ́dọ̀ túbọ̀ wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tọ́ dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà mì tí ayé rẹ̀ bá ṣe ṣílẹ̀ ni nítorí pé ó dára ni. Àwọn ǹkan yìí ni mo dẹ̀ fẹ́ kọ fún iṣẹ́ ọjọ́ iwájú láti lè pé iṣẹ́ wà ní pípé, ó dé wà ní ìtọ̀nà tí ó dára náà. Ìdí nìyẹn tí mo fẹ́ ṣe àwọn eléyì.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa lò nígbà míì. Eléyìí dẹ́ wa lára àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe láti fi gbo àwọn ǹkan tí ènìyàn ń ṣe ó tẹ̀síwájú ní déédé. Mo dè fẹ́ràn láti máa gba atẹ́gùn náà nítorí pé nígbà tí ènìyàn bá gba atẹ́gùn ṣàrà, ó máa ń jẹ́ kí àlàáfíà wà ní gbogbo ọ̀nà àti kí inú ènìyàn ṣe dùn ún ní gidigidi.

Nítorí pé ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó má ṣe náà. Àti nígbà tí mo bá wà tí mo bá lo ọkọ̀, mo dẹ̀ máa ṣe irú àwọn eléyì náà. Mo dẹ̀ máa di ọjàbọ̀ dáradára nítorí pé ọjàbọ̀ nígbà tí mo bá fẹ́ran àwọn nǹkan tí mo bá fẹ́ran, nígbà tí mo bá rí wọn, mo máa pé mó lọ ra wọn ní gbogbo ìgbà náà sì.

Kò dára kí ènìyàn má ṣe, ìdí nìyẹn to jẹ pé mi ò fi ń ṣe eléyìí, nígbà mí tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀, à mo dẹ̀ máa rí dájú wípé mo máa jẹun nínú ọkọ̀ mi. À nígbà mí tí àyè rẹ̀ bá ṣi tún yọ, nítorí pé kí ènìyàn máa jẹun nínú ọkọ̀ kì ń ṣe nǹkan tí ó burú. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó jẹ́ ǹkan tí ó dẹ̀ dára náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára, tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe àbí kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa mọ́gbọ́n, tí ó dẹ̀ ṣe pàtàkì náà ṣe.

Irú bàtà wo ni ò máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ní bàtà tí ìdí rẹ bá pẹlẹbẹ. Àwọn bàtà, yìí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń fi wọ́n sáré, mo dè máa ń fi wọ́n rìn dáradára náà ìdí nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ sí irú àwọn bàtà bí eléyìí nítorí pé ó jẹ́ àwọn ǹkan ọbẹ̀ tí mo fẹ́ràn láti máa lò ní gbogbo ìgbà náà síbẹ̀.

Ṣe o ni awọn ẹrọ ọlọgbọn ni ile? Awọn ẹrọ ọlọgbọn jẹ awọn nkan kan ti wọn ṣe pataki ti wọn dẹ dára naa. Idi niyẹn, mo fi mọ ri daju pe mo ṣe gbogbo awọn nkan ti mo nilọ lati ṣe ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ, lati ri daju pe mo lo awọn ẹrọ ọlọgbọn yii fun omi ati awọn iṣẹ akanṣe nla lati gbo gbogbo nkan wa ni irọrun fun mi.

Mo dẹ̀ ma rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára. Eré ìdárayá dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé, eré ìdárayá ṣe pàtàkì. Mo dẹ̀ ma àrí dájú pé mo ṣe ilé ní ọ̀nà tí ó yege tí ó dẹ̀ tún dá lọ́pọ̀lọpọ̀ ni láti máa ṣe àwọn eléyìí náà.

Ó dára tí ó dẹ̀ yẹ kí ẹ̀mi kí ó máa ṣe náà. Idi ni yìí ni tí mo ti máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́, tí ó dẹ̀ tún yè náà. Ní ìgbà tí mo wà ní àgọ́, nígbà tí mo wà ní kékeré, mo kọ́ bí a tí ń pẹ́ja. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo ní ìmọ̀ àti ọgbọ́n tí ó pọ̀ ní orí àwọn eléyìí, nítorí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Eléyìí wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà láti máa ṣe nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. À, eléyìí ìdè jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní ọ̀sẹ̀, ní ìgbà mẹ́ta, ní oṣù kan nítorí pé láti máa gẹrun wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì. Eléyìí ìdè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó lè kí èèyàn kí ó máa ṣe.

Nǹkan tí ó dára tí inu máa ń dun si nígbà tí mo bá wọ̀ ni pé o máa ń ṣe ìdáàbòbò ara àti ìdáàbòbò ènìyàn ní gbogbo ìgbà. Àwọn elé yìí dẹ̀ jẹ́ ǹkan tí mo máa wo nígbà tí, à mo máa n wọ ìbọ̀wọ̀ láti fi pa òtútù àbí láti ṣe àwọn ǹkankan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí kó jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé o fẹ́ràn yàwòrán? Láti yàwòrán jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gidigidi. Ó wà lára àwọn nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí gẹgẹ bí ènìyàn láti máa ṣe, nítorí pé ó dára. O dẹ̀ ni ọgbọ́n nínú ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyi ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni síbẹ̀.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Àwọn nǹkan tó bá mú mi rẹ́rìn nígbà tí mo bá ń wo àwọn àlọ́ àpànìlẹ́rìn-ín àti àwọn eléyìí tí ó tún ṣe pàtàkì fún mi. Ìgbà yìí ni mo máa ń rẹ́ rẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì, tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe láláìsí awọ àbí láláìsí àníàní ní orí rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára gidigidi láti máa ṣe.

Ìgbà mélòó ni ó máa fọ eyín lójoojúmọ́? Eyín mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa rí dájú pé mo fọ ó ní ìgbà tí ó pọ̀, bí i igba méjì ni mo máa fọ eyín mi ní àárọ̀ àti ní alé nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ nǹkan tí ó tún ṣe pàtàkì tí ó dè yẹ kí eniyan kí ó máa ṣe ní gbogbo ìgbà náà láti rí dájú pé ìmọ́tótó ara ẹni wà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣepọ̀? Àwọn alábàáṣepọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí wọ́n ṣe pàtàkì sí mi. Mó jẹ máa ń yan àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn máa ṣe ní jíjà àti dáradára. Ní ìgbà tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ gidigidi.

Ṣé o máa ń tẹ̀lé òfin iyàrá ọkọ? Òfin yàrá ọkọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mi ò tẹ àwọn òfin wọ̀nyí mọ́lẹ̀ nítorí pé àwọn òfin ni àwọn ènìyàn máa ń lò láti rí ṣe ìdáàbòbò ojú ọ̀nà àti láti ríi dájú pé gbogbo nǹkan tí ènìyàn ń ṣe. Ó tẹ̀síwájú ní déédéé náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn máa bọ̀wọ̀ fún nígbà gbogbo ìgbà.

Eleyi wà lára àwọn ǹkan kan tí mo fẹ́ràn, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó lè ṣe pàtàkì, tí ó lè jẹ́ kí ènìyàn máa ṣe nígbà mí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ǹkan báyìí. Àwọn eleyi ìdè jẹ́ ǹkan tí mo máa tún ṣe, torí pé àwọn ilé ìdè jẹ́ ǹkan tí ó dára tí mo máa ṣe nígbà mí, láti tún ǹkan ṣe jẹ́ ǹkan tí ó dára sí i.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tó dára, ó lè jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà. Ídi nìyen tí mo fi máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà nítòrí pé o wà lára àwọn ǹkan tí ó máa ń finú mi dùn nígbà tí mo bá ṣe irú àwọn eléyìí síbẹ̀

Nkan tí ó dára tí ó dè ṣe pàtàkì tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe láti máa lò ní gbogbo ìgbà lati ri pé gbogbo ẹ̀kọ́ ń lọ ní déédé ní gidigidi sí i. Àwọn eleyii ni mo dẹ̀ máa ń lò láti ri pe mo gé ẹ̀kan náà mi kúru. Mo dẹ̀ ṣe é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. To jẹ́ pé eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà.

Ti o dẹ yẹ kí ènìyàn kí ó má ṣe tí ó dẹ máa mú inu dùn náà nítorí pé, à, eléyì ni mo máa ṣe láṣe dájú pé gbogbo nǹkan n lọ dédé ó dẹ wà ní ìmọ́tótó náà. Mo dẹ maa n ri daju pe mo se irun mi ni igba meji ni ọsẹ meta nitori pe eleyii je nnkan ti o dara ti o dẹ se pataki ti o dẹ yẹ ki eniyan ki o maa se ni gbogbo igba naa.

Ṣé o fẹ́ràn ìpàdé lórí fóònù? Ìpàdé lórí fóònù jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà. Mo dà máa rí dájú pé mo máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti dá kí ohun kan tí ènìyàn ṣe ó wà ní dédé, ó dà wà ní àlàáfíà náà nítorí kó jẹ́ nǹkan tí ó dára.

Gíga tí o gátọ́, gíga tí mo gátọ́ jẹ́ ǹkan tí ó ṣé pàtàkì fún mi tí inú mi dé máa ń dùn sí lọ́ọ̀rẹ́ kórẹ́ náà lọ. Ó wà lára àwọn ǹkan kan tí ó máa ń mú mí dùn. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì, tí ó dẹ̀ máa ń jẹ́ kí àwọn ǹkan tí mò ń sọ kí ó lọ ní déédéé náà.

Ènìyàn ń ṣe gbogbo àwọn nǹkan tí ó nílò láti ṣe náà. Eléyìí de dàra lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìdárayá jẹ́ àwọn oúnjẹ kan tó dára. Mo dẹ máa jẹ àwọn eléyìí lọ́pọ̀lọpọ̀ nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀. Nítorí wípé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó ye kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó dára ni.

Ìbìkàn tí ó dára tí ó dè ṣe pàtàkì náà síbẹ̀, à nítorí wípé, à láti dáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó nirà díẹ̀, àmọ mọ ṣe máa n ṣẹ́ eléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ, nítorí wípé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni. Mo dẹ̀ máa ń rí dájú pé òpo ayélujára tí mo wà jẹ́ nǹkan tí ó dára bíi orí Facebook, Instagram àti WhatsApp. Gbogbo ẹ ni mo wà nítorí pé ó jẹ́ ibìkan tí ó dẹ̀ dára náà tí ó dẹ̀ ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà gbogbo.

Eleyi de jẹ́ nǹkan tió dára, tí ó lè ṣe pàtàkì fún mi láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó dára gidigidi. À, mo dẹ̀ máa rí dájú pé mo máa ń tọ́jú ara mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ nítorí pé kí ènìyàn máa tọ́jú ara kó máa jẹun ṣe ìmọ́tótó. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eleyi de ni nǹkan tí mo máa ń ṣe ní dídára didára sí gidigidi.

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ́ kí ènìyàn máa bọ̀ wọ̀ fún ní gbogbo ìgbà, ó dè yẹ́ kí ènìyàn máa ṣe eléyi nígbà tí ayẹ re bá yọ sílẹ̀ gidigidi. Mọ́ dẹ̀ màá n rí dájú wipé, mọ́ máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe àwọn eré ìdánì àti láti ṣe gbogbo àwọn iṣẹ́ ilé ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Nítorí wípé ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó lè jẹ́ kí ènìyàn máa ṣe.

Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí dè jẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí dára dára si. Ṣé à mo dé máa rí dájú pé mo máa ń ṣe ìgbéjáde tí ó dára ní ibi iṣẹ́ náà? Nítorí pé láti ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, ó jẹ́ ǹkan tí àwọn ènìyàn fẹ́ràn tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ọmọdé máa rí dájú pé mo ṣe ilé ní ọ̀nà tí ó tọ́.

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó lè yẹ kí ènìyàn máa ṣe láti dá rí pé gbogbo àwọn ǹkan tí wọ́n ṣe ó tẹ̀síwájú ní dídára, dídára sí. À, mo dẹ̀ máa ń rí dájú pé mo máa na ara mi yẹn nígbà tí mo bá ti ní òwúrọ̀, kí mo máa na ara mi. Mo dẹ̀ máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tó dára ni.

Jẹ́ nǹkan tó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà nígbà tí àyè rẹ̀ bá ṣiṣẹ́ lẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ò dára. Mọ dẹ̀ má rí dájú pé mo máa ń ṣe ìwádìí.

Mo de máa rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí dájú pé mo mọ gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe àti láti rí dájú pé mo tẹ̀síwájú ní gidi gidigidi. À mo de máa rí dájú pé mo ṣe eléyìí.

Ṣé o máa ṣe láti fẹ́ran èsì ìlú mìíràn? Látí fẹ́ ṣàmísì ìlú mìíràn jẹ́ nǹkan tó dára, mo dà máa ṣèléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Eleyi de jẹ́ nǹkan tí mo máa ń gùn ní irọkọre náà nítorí pé nígbà tí èèyàn bá ṣe eléyìí, ó jẹ́ ǹkan tó bójú mu tí ó lè ṣe pàtàkì ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa rí dájú pé àwọn ìdáàbòbò òòrùn mi, mo máa ń fi wọ́n sára ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti máa fi ìdáàbòbò òòrùn sára. Idì nìyẹn ti mọ má fi sè eleyi, ọ dé jẹ́

Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ ní gidigidi náà, nítorí pé ó wà lára àwọn nǹkan tí ó n jẹ́ kí ènìyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye sí i nígbà gbogbo. Sí gidigidi, àwọn eléyìí de wà lára nǹkan tí mo máa ń ṣe láti ri daju pe mo ṣe dúnàádúrà ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ ní gidigidi náà síbẹ̀síbẹ̀

Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣẹlẹ̀ yìí ní oríṣiríṣi ọ̀nà náà láti ṣe ìmùdójúìwọ̀n tí ó tọ́ àti tí ó dé yẹ nígbà tí àsìkò rẹ̀ bá tó láti ṣe irú-irú àwọn nǹkan gbẹ̀yìn náà síbẹ̀. Àwọn software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣètọ́jú wọn ní gidigidi nítorí pé ó wà lára àwọn nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe. Eléyìí jẹ́

Eléyìí de jẹ́ nǹkan tí ó dára náà tí ó dẹ̀ wù mí ní gbogbo ìgbà náà nítorí pé tí ènìyàn bá ní eléyìí, ó jẹ́ nǹkan tí ó yẹ kí ó máa ṣe pẹ̀lú àwọn ènìyàn tí ó dẹ̀ tún ṣe pàtàkì gidi gidí sí i. Mo dẹ̀ ní aṣọ wíwẹ̀, ntori pé àwọn aṣọ wíwẹ̀ ni mo máa lò ní òorékóòrè náà láti fi ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi nínú odò náà síbẹ̀síbẹ̀

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tió dára tí inú mi dè máa dùn sí. Náà ẹlẹ́yií dẹ̀ jẹ́ nǹkan tó dára, tí ó dè ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń gbọ́ podcast dáradára nítorí pé podcast ní ọgbọ́n ìmọ̀ àti òye tí ó yege nínú ìdí nìyẹn tí mo fi fẹ́ràn podcast. Ó dè jẹ́ nkan tí mo nífẹ̀ sí ní gbogbo ìgbà náà ó dè jẹ́ nkan tí ó tún dáa sí.

Ṣé o máa ń bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ọ̀rọ̀? Ẹlẹ́yi jẹ́ nǹkan ti ó dára, mo dè máa n se eleéyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí ayẹ rẹ bá ṣí ṣi lè mú rá áàyè tí mo ṣe eléyìí, mo dè máa ń bèrè ọ̀nà, mo dè máa ń bèrè ìrànwọ́ ní òrekoore ná nitori pe ò dára láti ṣe.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì kan tí ó ṣe pàtàkì mo dẹ mọ eleyìí dáradára. Nítorí pe eleyii wà lára àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Idínìyẹn tí mo fi mọ eleyìí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tú darà náà tí inú mi dẹ máa ń dun sí ní gbogbo ìgbà. À ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi, à láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ele yii dẹ jẹ́ nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ máa mú nu mí dùn lóorekọ̀ore nígbà tí mo bá lò wọ́n, nítorí pé ó máa ń ṣe ìdáàbòbò tí ó dára fún ènìyàn iyen ní gbogbo ìgbà náà sii. Mo dẹ máa rí dájú pé mo máa lo àwọn gíláàsì òrò wọ̀nyí, nítorí pé ó máa ṣe ìdáàbòbò ojú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe péye gidigidi sii.

Nítorí wípé eléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, a de je pé èèyàn ṣe ètò àwọn eleyi bí i ààbò ní orí gbogbo ǹkan tí èèyàn ń ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó dè yẹ kí èniyàn kí ó máa ṣe gidigidi ni. Eleyi ni mo de máa ń ṣe ní gbogbo ìgbà. Àwọn ètò àbọ̀ kọ̀kọ̀ tàbí jẹ́ ǹkan tí ó péye tí ó dè ṣe pàtàkì tí ó dè yẹ kí èniyàn kí ó máa lò ní gbogbo ìgbà náà.

Àní torí wípé eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ tun ṣe pàtàkì náà, idi nìyẹn tí mo fi máa ń ṣe eleyìí ní gbogbo ìgbà, láti ri dáju wipé kò sí àbàwọ́n kankan ní ibi kankan ní gbogbo nǹkan tí mò ń ṣe. Mo dẹ̀ máa rí dáju wipé mo fi ìpara sára náà nítorí pé ìpara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá wẹ̀ tán ni mo máa ṣe iru àwọn eleyìí náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo ní a máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́, ọwọ́ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Òsán jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi. Mo dè máa ń jẹ oúnjẹ ìpanu, torí pé kò sí ààyè láti ṣe àwọn oúnjẹ tí ó wúwo àbí àwọn oúnjẹ tó nípọn ní ara ìdí niyi. Torí pé ní ọ̀sán, àwọn oúnjẹ ìpanu ni mo máa ń fẹ́ràn láti máa jẹ ní ìgbà gbogbo. Nítorí pé àwọn oúnjẹ inú oúnjẹ kan tó dára, tí ó de wu mi ní gbogbo ìgbà náà tí ó jẹ́ oúnjẹ kan tó ṣe pàtàkì.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ àpò kan tí mo fẹ́ràn gidi, nítorí pé àpò ẹyin dára. Eyin de wa lara awon ounje kan ti o feran ti mo feran lati maa je ni gbogbo igba naa, idi niyen ti mo fi maa n se eleyii ni ona ti o to ati ni ona to si ye na. Ó si jẹ́ ǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó máa jẹ ní gbogbo ìgbà náà sí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ìpè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dà máa ń ṣe eléyìí ní ọ̀na ti o tọ́ àti ní ọ̀ná ti ó yẹ nígbà tí àyè rẹ̀ bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe. Nítorí pé irú eléyìí wà lára àwọn nǹkan tí ó ma n múnú mi dùn náà. Nígbà tí mo bá ṣe èdí irẹ́ti, mo máa ṣe àwọn eléyìí ní àkókò nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni.

Mo dẹ́ máa rí dájú pé n o máa ṣe léyìí ní gbogbo ìgbà náà bóyá nígbà tí àwọn iṣẹ́ tí mo nílò fún ọjà àti àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì gidigidi ní ìgbà gbogbo náà sì. Mo dẹ́ máa rí pé àwọn, àwọn ọkọ̀ akẹ́rù wọ́n jẹ́ ọkọ̀ kan tí mo máa ń lò lọ sí ibi iṣẹ́ àbí nígbà tí mo bá fẹ́ lọ sí ọjà nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe.

Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ní gbogbo ìgbà náà, nítorí pé àwọn eléyìí wà lára àwọn nǹkan kan tí ó yẹ kí ènìyàn máa ṣe, nítorí pé ó ṣe pàtàkì láti mú èrò àwa tí ó dára wá láti mú iṣẹ́ tẹ̀síwájú. À de ma rí dájú pé àwọn mímu pirọtínìì mi ò mú para, nítorí pé kì í ṣe ǹkan tí ó dára tó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà nìyẹn.

Ṣé o máa ń wọ fìlà? Láti máa wọ fìlà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, àmọ́ mi ò kí ń ṣe eléyìí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé mi ò fẹ́ràn láti máa bo irun mi. Ilé ẹ jọ fẹ́ rò pé nígbà tí mo bá bá lọ sí òde, láti máa wọ fìlà kì í ṣe kò wá lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe, mo dẹ̀ kì í ṣe wọ́n ní gbogbo ìgbà sì náà.

Ṣé o máa ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì náa. Mo dẹ̀ máa ṣe eléyìí nígbà mìí tí àye rẹ̀ bá ṣi ṣilẹ̀. Ǹitori pé ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ó dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà láti rí i dáru pé àgọ ara wà ní pípé. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní òorèkóòrè nígbà tí àye rẹ̀ bá ṣi ṣilẹ́ gidi gidi.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Láti sí fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn nígbà mí tí àyè ba yọ sílẹ̀ nítorí pé kì í ṣe nǹkan tí ó burú tí ó yẹ kí ènìyàn ṣe. Elegéde ni yẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe nígbà mí tí àyè ba ṣí sílẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni.

Ó lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì náà ní gbogbo ìgbà, nítorí pé láti lè ṣe ìdáàbò bo ara tí ó dára, tí ó lè ní ìmọ́tótó nínú náà gidi, òdà máa rí dájú pé àwọn ìbọ̀ṣẹ̀ wọ̀nyí, mo máa wọ̀ wọ́n ní òríkọ̀rè náà. Àwọn ìbọ̀ṣẹ̀ aláwọ̀ tí wọ́n dára tí wọ́n dẹ̀ mọ́ àwọn ẹlẹ́yin ni mo fẹ́ràn ní gbogbo ìgbà láti máa wọ̀ ṣe nǹkan kan.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ́sẹ́ pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sọ̀ọ́sẹ̀ jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Ó dẹ̀ pọ̀ díẹ̀ nítorí pé mo máa ń lò ó fún àwọn iṣẹ́ tí ó pọ̀. Ìdí ni yẹn tó jẹ́ wí pé mo máa ń lo àwọn eléyi ní gbogbo ìgbà náà. Elééyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà tí mo dẹ̀ máa ń lò láti rí i dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe gidigidi.

Nítorí pé eléyi jẹ́ nǹkan tí ó dára ni. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn dé jẹ́ nǹkan tí ó pọ̀ díé, bí ìrẹsì. Ó wà lára àwọn oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀ ti mo máa ń fẹ́ràn láti máa jẹ. Eléyìí le dẹ́ jé nǹkan tí ó ṣe pàtàkì tí mo dá máa ń ṣe ní gbogbo ìgbà náà láti dájú pé gbogbo nǹkan lọ síwájú déédéé.

Ṣé o máa ń jẹ, ṣe o jẹ́ ènìyàn tí o máa ń ṣètò nǹkan? Láti máa ṣètò nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Wọ́n dẹ̀ máa ń ṣe é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nígbà yìí jẹ́, ìyẹn mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò nǹkan. Ṣètò nkan, nígbà tí èèyàn bá ṣètò nkán, ó maa jẹ́ kí gbogbo nkán lọ síwájú ní déédé, àti láti jẹ́ kí àwọn nkán wà ní ìṣọ̀kan náà síbẹ̀.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́seọ̀sẹ̀? Ìpàdé lọ́seọ̀sẹ̀ jẹ́ nkan tó ṣe pàtàkì. Mo de máa ń ní ìpàdé lọ́seọ̀sẹ̀ ní ìgbà tí ó pọ̀ díẹ̀. Iyen lala kọ̀ọ̀kọ́ nígbà tí mo bá ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe àwọn nǹkan tí ó ti sọ̀kalẹ̀ si mi náà, mo máa ń ní ìpàdé fún ìgbà méjì ní ọ̀sẹ̀ kan. Ó de jẹ́ nǹkan tí ó dára náa.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, ìdojúkọ iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ̀ wà lára àwọn ìdojúkọ tí mo máa ń bá pàdé ní ibi iṣẹ́ ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà gidi gidí sí.

Ṣé o máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà? Látí máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà la wọ̀, ó wà lára àwọn ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Wọn jẹ máa rí dájú pé mi ò kí ń ṣe léyé, nítorí pé kì ń ṣe ǹkan tí wọ́n fẹ́ràn láti ṣe. Ìdí nìyẹn tí mo ke fi n se eleyii, nítorí pé kì ń ṣe ǹkan tí ó ṣe pàtàkì àbí ǹkan tí ó bójú mu fún mi láti ṣe.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ máa ń dúró ni gidigidi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹn náà. Ìdí nìyẹn tí mo ti nífẹ̀ẹ́ sí elé yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, tí ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe láti máa lò gidigidi sí náà sì.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìgbà ọmọdé mi tí mo rántí gẹ́gẹ́ bí i eníyan nìgbà tí mo lọ pẹ̀lú bàbá bàbá mi ọ̀ dè jẹ́ ìgbà tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí eníyan rántí rẹ̀ nítorí pé nínú ètò gidigidi, idí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Ó jẹ́ ǹkan tí ó dára fún mi nígbà gbogbo láti máa ṣe ni.

Kí ni ètò rẹ fún ìpàri ọ̀sẹ̀? Ètò mi fún ìpàri ọ̀sẹ̀ jẹ́ ǹnkan tí ó dára, ó tẹ̀ jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ṣe eléyii ní gbogbo ìgbà náà láti ráyè pé gbogbo àwọn ǹnkan tí mo ń ṣe tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà ìdí nìyẹn tí mo fì máa ń ṣe àwọn eléèyé ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Láti bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Wọ́n dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yè náà. Ìdí nìyẹn tí gbogbo àwọn nǹkan tí mọ́n ṣe, wọ́n sì máa ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ṣíbẹ̀ ṣíbẹ̀ sii.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Látí máa fọ ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Nítorí pé eléyi wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyii ni gbogbo ona, ní dìdára-dìdára sibe sibe si.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún gẹ́gẹ́ bí ènìyàn ni ìgbà tí mo wà ní, à, ilé ìwé ẹ̀kọ́ gírámà nígbà tí olùkọ́ mi nà mí ní ilé ìwé. Ìgbà yẹn jẹ́ ìgbà kan tí mo sunkún kẹ́yìn nítorí pé ó jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi náà.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn ni kọ̀ǹpútà ti àwọn eleyii tí àwọn kìní ṣe ṣe jáde ń sìn. Àwọn Samsung kọ̀ǹpútà jẹ́ kọ̀ǹpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè máa ń lò fún oríṣiríṣi iṣẹ́ náà ó lè dáa lọ́pọ̀lọpọ̀ fún àwọn iṣẹ́ ọ̀pọ̀

Ṣe o fẹ́ràn pín oúnjẹ rẹ? Láti pín oúnjẹ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe elẹ́yìi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí pé láti pín oúnjẹ jẹ́ lára àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa ń mú'nú mi dùn ní gbogbo ìgbà náà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára náà.

Ibo ni o fẹ́ràn lọ sí ìsinmi? Nígbà tí ó bá wù mí láti lọ sí ìsinmi ìlú China ni ó wù mí láti lọ. Nítorí pé ìlú China jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ ní awon nkankan t tí ó dára níbẹ̀. Idi nìyen tí ó jẹ́ wipé tí n bá fẹ́ lọ sí ibìkan, ìlú China ni ibìkan tí ó jẹ́ pé mo máa fẹ́ràn láti lọ ní́torí pé ó dára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa n múnú mi dùn náà ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo dé láti ibi tí mo ti lọ ra nǹkan. Ìgbà yìí ni ìgbà tí mo lọ sí ilé oúnjẹ ó de jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀ wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ máa ń dá yé pé mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yọ dáhùn láti rí pé gbogbo àwọn ǹkan tí mo ṣe ń tẹ̀síwájú ní gbogbo ìgbà ní gidigidi tí ó dẹ̀ dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe dáradára náà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọwọ́jọ́? Àwọn èrò mí sí iṣẹ́ ọwọ́jọ́jọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dàgbà lára àwọn nǹkan tí mo máa ń rònú sí ní ìgbà tí ó pọ̀ náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Elérìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn kí ó máa rò kí ó dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà si.

Ọ̀nà tí ó ṣe, pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì gidi-gidi. Mo dẹ̀ máa ń lo gíláàsì wọ̀nyí láti ríran dáradára nígbà tí mo bá fẹ́ lọ sí ibi òde tàbí ibi ayẹyẹ ìgbà wọ̀nyí ni mo máa ń lo àwọn gíláàsì wọ̀nyí torí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa lò. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára ní gbogbo ìgbà náà fún ènìyàn.

Ẹléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de máa múnú mi dùn nígbà tí mo bá ṣe é, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dọe ti fún yàn ní ẹ̀jẹ̀ rí nígbà tí mo wà ní ilé-ewe ẹ̀kọ́ gíga, ni mo fún àbúrò mi kan ní ẹ̀jẹ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo ṣe pẹ̀lú ọkọ̀ kan nígbà yen lohun, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó múnú mi dùn tí ó dẹ̀ dára gidigidi náà ṣi.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi rí jẹ́ ọkọ̀ kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ ẹni tí mo dẹ̀ ti gàn rí. Ọkọ̀ yìí jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa gùn ní gbogbo ìgbà náà nítorí pé ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ kan tí ó dára tí inú rẹ̀ máa dùn mi nígbà tí mo bá gùn. Ṣùgbọ́n kí n tó kó pé mo ti gùn ọkọ̀ yìí, ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ gẹ́gẹ́ bí ènìyàn láti máa gùn.

Ṣé o fẹ́ran jíjọ́? Jíjọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ran gege bí ènìyàn, ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo ní ìfẹ̀ si náà. Láti máa jó wà làra àwọn ǹkan tí màá mú ní mi dùn nitoripe mo ṣe eléyìí ní ọ̀nà tí ó pò, ni igbàti mo wà ní kékeré. Láti máa jó de jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀ kí ènìyàn ki omáa ṣe ere yi tí o fi máa ṣe àwọn eléyìí.

Ṣé o máa n ka ìwé? Láti máa ka ìwé jẹ́ ǹkan tó dára, mo de màá n ṣe eleyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nítorí pé nígbà tí ènìyàn bá ka ìwé, ó máa jẹ́ kí inú ènìyàn dùn. Èyí ni idi tí mo fi máa ṣe eléyi dáradára ṣe nítorí pé ó jẹ́ ǹkan tó dára kí ènìyàn kí ó sì máa ṣe náà síbẹ̀síbẹ̀ ṣe.

Ṣé mo màá fi tùràrí? Làti máa fi tùràrí jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi náà. Làti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń fi tùràrí a ní ìgbà tí ó pọ̀ náà nítorí pé láti máa fi tùràrí jẹ́ nǹkan tí ó dára, idí ni yen tí mo fi máa ń ṣe lẹ́yì. Nítorí pé kí ènìyàn maa fi tùràrí jẹ́ nǹkan tí ó dára gidigidi, mo de máa ń ṣe lẹ́yìn.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Ìkórìíra sí oúnjẹ jẹ́ ǹkan tí mi ò ní. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn oúnjẹ gidi gidi, mo lè máa jẹ oúnjẹ tó pọ̀. Ìdí níyen to jẹ́ pé láti ní ìkórìíra sí oúnjẹ kì í ṣe ǹkan tí mo máa ń ṣe. Mo dè máa jẹ oúnjẹ tí ó pọ̀ gidigidi náà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ọ̀hún ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ ọjọ́ kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ̀ máa ń bá àwọn ènìyàn tún padà ṣe iṣẹ́ tí ó pọ̀ ní gbogbo ìgbà náà. Éléyì dẹ́ jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn.

Akọ́ọ́kọ́, ki ko wọ́ ni o fẹ́ràn jù nígbà èwe. Kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ìgbà tí ó jọ wí pé mo ní àwọn nǹkan tí mo máa ń ṣe, tí mo lò pẹ̀lú ọdẹ bàbá bàbá mi. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára tí mo le kọ́ ẹ̀kọ́ tí ó yèkoro níbẹ̀ náà torí pé àwọn ilé wà lára àwọn nǹkan tí wọ́n ṣe gbọ́dọ̀ kí a tó gbé nílu.

Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́ jẹ́ ìmọ̀lẹ̀ kan tí ó ṣe pàtàkì, ó dewà lára awọn ìmọ̀lẹ̀ tí mo fẹ́ràn. Ìmọ̀lẹ̀ òwúrọ̀ jẹ́ ìmọ̀lẹ̀ kan tí ó dára tí ó dẹ máa ń ṣe ènìyàn ní òrìṣiríṣi ìlera. Nà án jí nìyẹn tó jẹ́ pé ìmọ̀lẹ̀ jẹ́ ìmọ̀lẹ̀ kan tí mo fẹ́ràn gidi, gidi tí ó dọ̀ máa fẹ́ ìgbà òkú.

Ṣé o mọ bi ati n ṣé ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. A dẹ máa ń ṣeléyìí ní ọ̀nà tó tọ̀ áti ní ọ̀nà tó yẹ. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa ń rí dájú pé mo lo oríṣiríṣi ọ̀nà láti ri dájú pé mo ṣe eléyìí.

Ní ọ̀nà tí ó tọ̀nà sí, a rí i tó wípé láti máa dín ní àkókò wà lára àwọn nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Gbogbo nígbà tí ènìyàn bá dín ní àkókò, o jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe láti darí pé ènìyàn fi nǹkan kan ṣòkò náà, tí ó jẹ́ nǹkan tí ó dára gẹ́gẹ́ gẹ́gẹ́.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, wọ́n dè máa ń gba àkókò tí yóò dára lọ́ọ̀rùn gẹ́gẹ́ bí èèyàn nítorí pé mo máa ń ṣe àwọn iṣẹ́ tó kù ní ibi iṣẹ́. Mo dẹ máa ń lọ bí wákàtí méjì àbọ̀ ní ojoojumọ nígbà tí n bá lọ sí ibi iṣẹ́ fún ìlọ àti abọ.

Nítorí wípé eléyi jẹ́ ǹnkan tó dára ti ọ̀ dẹ́ tun ṣe pàtàkì, à làti ní káàdì iṣẹ́ wà lára wọn ǹnkan tí ó yẹ kí ènìyàn ní. Ìdí nyín tí mo fi máa ń darí pé eléyìí o wà ní àrowọ̀tó mi ní gbogbo ìgbà, nítorí pé káàdì iṣẹ́ jẹ́ ǹnkan tí mo máa ń lò ní gbogbo ìgbà náà láti rí i dájú wipé mo ṣe àwùjọ àrà mí ni onà ti o tọ̀nà.

Ṣe mo bí a ti ń ka awóran ilé? Láti má ka awóran ilé jẹ́ ǹkan tó dára, ó dè jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe eleyi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá ní ààyè àti ọ̀nà láti ṣe iru àwọn eléyí, nítorí pé eleyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè dá gidi gidi ni.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi, mo dẹ̀ máa ń pàdé elẹ́yìi nígbà mi ti à ojà bá dára, ìgbà yìí mo máa ń pàdé àfojúsùn títà mi. Ó dẹ̀ wà lára àwọn ǹkan kan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà, nítorí pé eléyìí jẹ́ ǹkan tó dára tí ó de tun ṣe pàtàkì ní gidigidi.

Ṣé o máa ń ṣe ère ìdáná? Ère ìdáná jẹ́ ẹ̀rọ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mode màá ń ṣe eleyi náà sito ati ní ọ̀nà tó yẹ nígbà tí ayé bá ṣíṣe láfùn mi láti ṣe. Nítorí pé nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà ni síbẹ̀síbẹ̀

Ṣé nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalé iṣẹ́? Ìgbékalé iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà, mo dè lè ṣe eléyìí rí ní oríṣiríṣi ọ̀nà, nítorí pé ó wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà gẹ́gẹ́ bí ènìyàn.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, òun ni àjọ̀dún tí a mọ̀ sí àjọ̀dún iṣu. Àjọ̀dún iṣu jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dè wà lára àwọn nǹkan tí ó máa mú inú mi dùn ná. Mo dè maa ń like kí n máa ṣe elẹ́yì ní ìgbà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ, tí ó jẹ́ wípé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé a máa ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mò dẹ̀ máa rí i dájú pé mo máa n ka àwọn àdéhùn yìí ní dáadáa láti ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ àti àwọn ǹkan tí ó ṣe pàtàkì náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ka àwọn àdéhùn ní dáadáa, ó jẹ́ nǹkan tí ò ṣe pàtaki odè jẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o máa, ṣe orí máa ń fọ́ ọ? Orí máa ń fọ́ mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà mìíràn. Nitoripe orí fífọ́ jẹ́ nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ boya nígbà tí mo bá ń ṣisẹ́ jú wákàtí lọ́ abi nígbà tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi náà. Idi niyi tí orí máa ń fọ́ mi, ó dè wà lára awon nkan tí mo máa rí dájú pé mo ń lo àwọn oogun tí ó dára ṣi náà ju pé eléyii je nkan tó ṣe pataki.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára kí èèyàn kí ó ṣe náà. Eléyìí jẹ́ máa jẹ́ kín ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá pẹ̀lú àwọn ènìyàn gidigidi. Eléyìí de jẹ́ ìdásoja kun mo fẹ́ lọ sí ìlú Canada ní ìgbà kẹ́ẹ̀hin tí mo fò. Ó de jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè mú ọmọ mi dùn gẹ́gẹ́ bí èniyàn náà. Ìjókòó jẹ́ nǹkan tí ó dára.

Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé nígbà tí ènìyàn bá ń ṣe léyìí, ó máa ń jẹ́ kí ǹkan wà ní pípé. Ó dẹ̀ máa jẹ́ kí gbogbo àwọn ǹkan kí ó tẹ̀síwájú ní dédé náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí láti dára pọ̀ mo gbogbo àwọn tí ó pọ̀ ní ibi iṣẹ́ àti owó tí ó sì pọ̀ ní ìparí ọ̀ṣẹ̀ náà.

Ó dẹ̀ wà lára àwọn ǹnkan tí mo fẹ́ràn náà láti máa ṣe. Nítorí pé nígbà tí ènìyàn bá ń ṣe eléyìí, ó máa ń sọ ọ̀pọ̀ dọ́ tún. Ó máa jẹ́ kí ẹ̀eyàn ní ìsipayà okan àti láti ṣe gbogbo àwọn nǹkan tó nílò láti ṣe ní àkókò. Mo dẹ̀ máa rí dájú pé mo máa lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi láti lọ gbàdúrà àti láti lọ ṣe oríṣiiríṣii àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Eleyí de jẹ́ ǹkan, tó jẹ́ pé kí mo máa rí dájú pé mo ṣe nígbà tí ó tọ́ àti nígbà tí ó yẹ, ó de jẹ́ ǹkan tí ó dára, ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná. Mo de màá rí dájú pé mo máa ń kọ́ àwọn ǹkan tuntun lenu iṣẹ́ ní gbogbo ìgbà. To jẹ́ wípé olórí ìṣe mi ní ẹ máa ń fọwọ́ sí láti dájú pé mo kọ́ àwọn eléyi daju dáradára.

Eléèdè jẹ́ eran kan tí ó dára gidi gidi, ó lè jẹ́ lára àwọn ǹkan tí mo máa ń ṣe. Àwọn owó iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dè máa ṣe eléèé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eléyi wà lára àwọn nnkan tí mo fẹ́ràn tí ó lè máa ń ṣe ara lóore. Nọ́ọ̀bù rẹ̀ má ipò mó, máa ṣe eléèé dáláre sí àwọn olórí rẹ̀

Nítorí wípé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì to dẹ dára ní gbogbo ọ̀nà náà, ìdí nìyẹn to jẹ pe mo máa ṣẹ́ gbogbo àwọn ǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ọ̀nà náà. Nítorí pé, à, ìgbà Kérésìmesì jẹ́ ìgbà àkọ́kọ́ àjọ̀dún àti àkọ́kọ́ ọdún tí mo fẹ́ràn ní gbogbo ìgbà gẹgẹ bí ènìyàn.

Nítorí pé iléyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń ṣe láti ìgbà tí mo ti wà ní kékeré. Ó dè jẹ́ nǹkan tí wọ́n máa ń dùn lọ́rẹ kó re nígbà tí mo bá ṣe àwọn iléyi náà. Mo de máa ń ri dájú pé mo ṣe wọ́n gidi-gidi nígbà tí mo wà pẹ̀lú ọ̀dọ̀ Ẹ̀gbọ́n mi nígbà ìlóòrùn torípé jẹ́ nǹkan tí ó dára ni. Eleyi de jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà.

Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe lèyi láti dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó tẹ̀síwájú nínú rẹ̀ náà. A dẹ̀ máa ń ṣe ìkópa ní ìparí ọdún gẹ́gẹ́ bí àṣà ẹbí láti pè pé wa pari gbogbo àwọn ááwọ̀ tó bá wà láàárín àwọn ènìyàn. Elérìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún wa.

Nitori pe eleyi wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà Eleyi dẹ jẹ́ ǹkan tí ó dára. Àwọn oúnjẹ tí ó kù tì mo bá ní àwọn ẹranko si ni mo máa n gbé wọn fún un. Nitori pe eleyi kò wà nínú ọkàn mi láti máa jẹ àwọn oúnjẹ tó kù. Idi ni yẹn tí mo fi máa ṣe àwọn eleyi ó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà.

Ẹleyii de jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà nítorí pé, nǹkan tí ó dára ni nígbà gbogbo. Mo de máa ń mu omi tí ó pọ̀ ní ọjoojumo nítorí pé eléyii ni àwọn tí, tí dókítà sọ pé kí ènìyàn kí ó má ṣe idi niyen tí mo fi máa ń ṣe eléyii ní gbogbo ìgbà ní dídára dídára.

Ṣé o máa ń fi àwọn fáìlì pamọ́? Láti máa ń fi àwọn fáìlì pamọ́, díǹkan tí ó dára ó dẹ̀ wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì náà. Mọ́dé má ri, dájú pé mó máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ, nítorí pé kí ènìyàn pa fáìlì pamọ́ wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún iṣẹ́ ọjọ́ iwájú. Kíní déníyẹn tí mo fi máa ṣe àwọn eléyìí?

Ṣé o máa ń lo ọ̀pá ìfamọ́ra nígbà tí o bá mú ohun? Nígbà tí mo bá mú ohun mímu, mo máa ń, mi ò kí ń lo ọ̀pá ìfamọ́ra. Nítorí pé mo jẹ́ ènìyàn kan tí kò kí n mu ọtí para. Ìdí nìyìí tó jẹ́ pé nígbà tí mo bá mú ohun, mo maa ń rí dájú pé mo mú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Láàìmú, àmúpara ní orí rẹ̀. Eléyìí dè jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe.

Ẹlerẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí mo rí pé mo dè máa ń ṣe ní gbogbo ìgbà. Tí àyè rẹ̀ bá sí sílẹ̀, mo dè ma ń lọ sí ibi yìí láti lọ ṣe ìdárayá àti láti lọ ṣe gbogbo àwọn nkan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà. Mo dè ní ìforúkọ yìí sílẹ̀ láti rí dájú pé mi ò ní a a-- ìdáwọ́ dúró kankan nígbà tí ó bá wù mí láti lọ sí ilé ìdárayá.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ìgbà ìkẹ́yin tí mo dẹ̀ lọ síbẹ̀ ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. To je pé tí a bá ti fẹ́ ṣe ìdánwò nígbà yii, mo máa ń lọ sí ilé ìkàwé láti lọ kàwé àti láti lọ múra sílẹ̀ fún ìdánwò náà, o de jẹ nkan ti mo máa ṣe dáradára nígbà yẹn loun.

Kí ni o màá ṣe kí ó tó lọ sùn? Kí n tó lọ sùn, màá ṣe gbogbo àwọn nǹkan tí mò nírò láti ṣe bí i àwọn iṣẹ́ ilé, àwọn iṣẹ́ ti n bá ṣẹ́kù láti ibì ṣẹ́ àti àwọn nǹkan kan tí ó tun ṣe pàtàkì sí mi náà. Àwọn eléyìí ni mo màá ṣe kí n tó lọ sùn. Ó dè jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Àforíjì jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń tọrọ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nipa pé eleyii wà lára àwọn ohun nkan tí ó ṣe pàtàkì fún mi nígbà tí mo bá ṣe àwọn ènìyàn, mo máa ń bẹ̀ wọ́n, mo máa ra ẹ̀bùn fún wọn, eleyii ni mo máa ń ṣe ní ìjìnlẹ̀ jìnlẹ̀ láti le tọrọ àforíjì.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn nípa idí ẹ̀yi, mo dẹ̀ ti lọ sí Àgọ̀ rí nítorí pé Àgọ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ti lọ sí Àgọ̀ nígbà tí mo wà ní kékeré. Ẹyọ pé àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tí ó ń dáko nígbàyen yen lohun, mo dẹ̀ máa ń tẹ̀lé wọn lọ sí oko ní Àgọ̀

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtàwà agba? Iṣẹ́ ìtàwà ọgbà jẹ́ iṣẹ́ kan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ó dà máa ń mú ìdùnnú, mo dà máa ń dájú kí n máa ṣe lẹ́yìn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye na nítorí pé iṣẹ́ ìtàwà ọgbà wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó de wà lára àwọn nǹkan tí mo máa ń ṣe tí ó de máa ń mú ìnu mi dun gbogbo ìgbà náà idi ní tí mo fẹ́ràn rẹ̀.

Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí kò dára nígbà tí, ènìyàn ò bá le ṣe é, ó lè jẹ́ nǹkan tó dára nígbà tí ènìyàn bá ṣe eléyìí náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa rí dájú pé mi ò kí ń bá àwọn ènìyàn jiyàn, nítorí pé nígbà tí ènìyàn bá jiyàn kì í ṣe nǹkan tó mú ọgbọ́n wá. Ìdí nìyẹn tí mi ò kí ń fi máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà náà.

Àkoko mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó de je ǹkan tí ó dára ná. Mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ tí ó de máa ń mú inú mi dùn. Eléyìí de wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà, tó de dàra sí i nígbà gbogbo ná síbẹ̀síbẹ̀

Ṣé o ní orúkọ ìná gijẹ? Orúkọ ìná gijẹ jẹ́ orúkọ kan tí mi ò ní. Gẹ́gẹ́ bí ènìyàn tó rí pé kì í ṣe orúkọ tí ó yẹ kí ènìyàn kí ó ní láti máa fi gba àwọn nǹkan ṣòfò, kì í ṣe nǹkan tí ó dára. Ìdí nìyẹn tí ó jẹ́ wí pé mi ò fi ní orúkọ ìná gijẹ, mo dẹ̀ mọ̀ dẹ̀ má rí dájú pé mo ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣiṣẹ́ lórí rẹ̀ ní gbogbo ìgbà náà síní.

Bawo ni o se maa n koju awon isoro ni ibi ise. Láti kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tó dára, ó dà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú ìdí nǹkan tí mo fi ṣẹlẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Ẹ jẹ́ pé ó lè wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn, ó dà jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe bẹ́ṣẹ́ bẹ́ẹ̀.

Irú etígbọ̀ wò ni o fẹ́ràn ń lò? Etígbọ̀ tí mo fẹ́ràn ń lò gẹ́gẹ́ bí ènìyàn ni etígbọ̀ tí àwọn ilé-iṣẹ́ Samsung ti wọ́n ṣẹ̀ ṣe jáde. Etígbọ̀ ilé, etígbọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà láti fi ṣéwọ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní gbogbo ìpàdé jẹ́ eré tí mo fẹ́ràn ní kédékèdé sí i.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá là wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì, tí mọ̀ de dára, tí inú mi dẹ̀ máa ń dùn sí i náà. Nítorí pé ìdárayá wà lára àwọn ǹkan tó máa ń ṣe ọkàn dọ̀tun. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa ṣe ìdárayá ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ ǹkan ti ó dára tí inú mi dẹ̀ máa ń dùn sí i nígbà tí mo bá ń ṣe àwọn ǹkan báyìí nitori pe o dára ni.

Àwọn eléyìí dè jẹ́ ǹkan tí ó tún dara náà nígbà tí mo bá wà nínú ilé àbí nígbà tí mo bá fẹ́ lọ sí òde tí àwọn eléyìí bá pọ̀ ni mo máa ṣe àwọn eléyìí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dáa lọ́pọ̀lọpọ̀ ó lè kí ènìyàn kí ó máa ṣe. Nítorí pé kí ènìyàn máa fún ajá ẹgun tí ó dára láti jẹ́ kí àgọ ara wà ní pípé àti láti pẹ mí wà ní ìṣọ̀kan tí ó lè dára náà ṣe.

Ódẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń múnú mi dùn. Ìdí yẹn ni tí mo fi ń ní àwọn ẹranko ọ̀sìn tó de dára náà. Mo dẹ̀ máa ń dá kí wọ́n má ṣe eléyìí ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó yẹ nítorí pé eléyìí jẹ́ ǹkan tó dára tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Mo dẹ̀ máa ń dá kí wọ́n máa kọ ọkọ àwọn ọ̀rọ̀ àṣírí náà sílẹ̀ ní òrèkọ́ọ̀rè nítorí pé kí wọ́n má baà gbàgbé wọn nínú gidi gidigidi.

Eléyìí wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ fẹ́ràn láti máa mú omi gidi gidí, nítorí pé nígbà tí ó bá wù mí láti lọ sí tíkùn, ó jẹ́ ibi kan tí ó dára nígbàlóríkórè náà. Mo dẹ̀ fẹ́ràn ìtíkùn dáradára, nítorí pé mo máa ṣe gbogbo àwọn nǹkan tí mo lérò láti ṣe ní ọ̀ràn tó tọ́ àti ní ọ̀ràn tí ó sì yẹ gidigidi náà síbẹ̀.

Kí ni o máa ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé nítorí pe ó jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti má ṣe. Idi nìyẹn to je pe mo máa ń ṣe àwọn eléyìí tí ó dàṣẹ pàtàkì nítorí pé mo mọ bí a ti ń wẹ̀ àmọ́ mo kò fẹ́ràn láti má wà nínú òjò nítorí pé kì í ṣe ǹkan tí ọba tọ̀ dá kí ènìyàn kí ó máa ṣe náà. Àà.

Nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó dára, mo dè fẹ́ràn láti máa rìn òkè, nítorí pé kí eniyan rìn òkè máa fún mi ní ìpàráyà àti àwọn nǹkan ti ó tun ṣe pàtàkì náà. Mo lè máa ṣe ilé nígbà tí àkókò rẹ̀ bá wá gidigidi nítorí pé ilé wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ó de jẹ́ nǹkan tí ó tún dára náà, tí ó lè wà nínú. Àni.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tí mo mọ dáadáa, nitori pe a jo máa ń ṣiṣẹ́ pọ̀ ní gbogbo ìgbà. Wọ́n jẹ́ àwọn ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí. Èlé jẹ́ kí ǹkan tí ó ṣe pàtàkì fún mi, tí mo dẹ̀ máa ń ṣe elẹ́yii ní gbogbo ìgbà náà tí a jọ máa ń ṣe ǹkan pọ̀, tí ó lè jẹ́ ǹkan tí mo máa ń ṣe ni gbogbo igba nitori pé ó jẹ́ ǹkan tí ó dára ni.

Ẹlẹ́yi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gidi. Mo de máa ń rí i dájú wípé ìmúra sílẹ̀ mi pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọkan kan láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, àti láti múra sílẹ̀ náà láti ṣe ìpàdé yìí láti rí i dájú pé ọjà gbòòrò síi àti láti ṣe nǹkan tí ó dára náà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn je jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn je ju gẹ́gẹ́ bí ènìyàn kàn ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa wu mi láti máa jẹ ní gbogbo ìgbà. Nítorí pé ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára tí ó jẹ́ wípé nígbà tí ènìyàn bá jẹ ẹ́, ó máa jẹ́ kí inu ènìyàn tutù. Ó dè jẹ́ ẹ̀fọ́ kan tí ó máa ń fún èeyàn ní ẹ̀jẹ̀. Idi ni yii tí mo fi fẹ́ràn ẹ̀fọ́ yìí láti máa jẹ ẹ́.

Ṣé o máa rìn ní àlàáfíà? Láti máa rìn ní àlàáfíà wà lára àwọn ohun tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà. Nítorí pé kí ènìyàn máa n wà ní àlàáfíà je nnkan ti o dára idí niyen tí mo fi máa ń ṣe àwọn nǹkan bí mo bi eléyìi. Ó dè jẹ́ nǹkan tí ó dára to dẹ ye kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà.

Ẹlẹ́yi jẹ́ nǹkan tó yẹ kí ènìyàn máa ṣe yara wà ee Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe lè nígbà tí ayere bá sílẹ̀. Mo lè jẹ́ ènìyàn kan nígbà tí mo wà ní kékeré, mo máa ń lọ fún ìdije, fún ìṣàárè. Nítorí pé kí ènìyàn máa sáré ó jẹ́ nǹkan tí àwọn dókítà ṣòro le lórí pé ó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tó tọ́

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó dẹ ṣe pàtàkì ní ọ̀wọ́n, mo dẹ̀ mọ̀ bí a ṣe ń ṣe é léyìi. Nígbà tí mo wà ní abúlé wa ni mo kọ́ bí a ti ń fọn, nítorí pé nígbà tí a bá ṣe ọdún iṣu, àwọn fẹ́ràn láti máa fọn. Ó dẹ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà tí ó lè máa mú inú mi dùn sí i.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Láti máa jí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe léyìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹn náà nítorí pé léyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dà máa ń mú nínú ìlú nígbà tí mo bá ṣe é. Nípa ìdí èyí, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù náà.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó jẹ́ nǹkan tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn. Lẹ́hìnkulé mi, mo ní ọgbà to jẹ pe mo máa ń gbin oríṣiríṣi àwọn nǹkan sí bíi ẹ̀fọ́ àti àwọn oríṣi nǹkan ọ̀gbìn náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà. Sibẹsibẹ sí i.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ jẹ wákàtí kan tí ó ṣe pàtàkì, mo dè máa ń siṣẹ́ fun wákàtí márùn-ún lójoojúmọ́ sí mẹ́fà nítorí pé ìgbà yii ni ayé máa ṣi sílẹ̀ láti ṣiṣẹ́. Nítorí pé mo máa ń ṣiṣẹ́ láti ilé tò jẹ́ ǹnkan tí ó dára náa.

Kí ni ó máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, mo máa ń tọrọ àforíjì ni. Nítorí wípé kí ènìyàn tọrọ àforíjì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń ṣẹ lẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí wípé, éleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí ó dè yẹ kí n máa ṣe ní gbogbo ìgbà náà, láti ri dáju pé gbogbo àwọn nǹkan tí mo ṣe tesìwájú ni dáradára.

Ẹlẹ́rìí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan-an. Àmọ́ dẹ̀ máa rí dájú pé mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ nítorí pé wíwíwo ìràwọ̀ máa ń mú ìyípadà ọkàn wá. Ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Idè nìyẹn tí mo ti máa ṣe lẹ́yìn. Ó dà jẹ́ nǹkan tí ó dára náà tí mo dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà nítorí.

Mo dẹ máa rí i dájú pé mo ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé ilé jẹ́ nǹkan tí ó wà ní dídáradídára. A mo dẹ máa rí i dájú pé mo máa pààrọ̀ ọkọ̀ mi nígbà tí ṣẹ́ bá pọ̀ láti gbé ọkọ̀ rẹ mọ lọ sí ìdárayá tàbí kí í ṣe iṣẹ́ àkànṣe àbí ìdánimọ̀. Eléyio ni mo máa n ṣe nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi láti ṣe pààrọ̀ ọkan gidigidi.

Ṣé o máa n kọrìn kẹ́lẹ́? Láti máa kọrìn kẹ́lẹ́ jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Mo dè máa n ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tó bá wù mí láti ṣe ìpààrọ̀ okan ní, igba wonyin ni mo máa kọrìn kẹ́lẹ́. Nitori pé kí ènìyàn máa kọrìn kẹ́lẹ́ jẹ́ nǹkan ti ó da, ó dẹ̀ wà lára awon nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa n ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé o máa ṣe ìsọ̀todọ̀kun? Ìsọ̀dọ̀tun ọkàn o jẹ́ nǹkan tó dára, tí ó lè ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí gege bi ènìyàn ni oríṣiríṣi ọ̀nà nígbà tí àyè rẹ̀ bá ṣe sílẹ̀ àbí nígbà tí mo bá lè ṣe é. Nítorí pé o jẹ́ nǹkan tó dára tí mo dà máa fẹ́ràn láti máa ṣe é ní gbogbo ọ̀nà tí ó lè ṣe pàtàkì sí mi naa gẹ́gẹ́ e.

Ṣé o mọ̀, ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ tí mo máa ń lò ni ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo de máa ń lò fún gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà. Ọwọ́ yi je ọwọ́ kan tí ó ṣe pàtàkì tí ó de dára lọ́pọ̀lọ́pọ̀, nítorí pé òun ni mo máa ń lò nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́. Òun ni mo de máa ń lò ju nitori pe ó ní agbára lọ́pọ̀lọ́pọ̀ náà.

Ṣé ìhùn máa ń ṣe? Kí ni ìhùn máa ń ṣe nígbà tí o bá dúró dè? Nígbà tí mo bá dúró dè, kò máa rẹ kù ẹbùn fi ọkàn balẹ̀. Ìfọ̀kànbalẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ ma ri kí mo ṣe léè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé léè wà lára àwọn ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe nígbà mì tí ó bá ṣe àwọn ǹkan.

Eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àwon irú orin tí mo fẹ́ràn jù ni orin ìgbàgbọ́ àwọn eléèdè jẹ́ ǹkan tí ó máa ń ṣe, ṣe páì ọkàn tódẹ̀ jẹ́ ǹkan tí ó dára. Ìdí nìyí tí mo fẹ́ran àwọn eléyi. Eléyi jẹ́ ǹkan tí ó dára ní ìgbà gbogbo náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tó jẹ́ kí ènìyàn kí ó máa ṣe ní ìgbà gbogbo náà.

Kíni ó máa wà nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ jẹ́ ènìyàn kan tó ní ọgbọ́n imo àti òye láti ṣe gbogbo àwọn iṣẹ́ ti n ba fẹ́ fún wọn. Eleyii jẹ́ lára àwọn nǹkan tó ṣe pàtàkì ti mo máa n wà nínú òṣìṣẹ́ tuntun. Nítorí wípé eleyii jẹ́ nǹkan tí o dára. Nítorí wípé eleyii jẹ́ nǹkan tó de máa n múnu mi dùn. Idí ni yí tí mo fi máa ń ṣe àwọn e yìí ní gbogbo ìgbà náà sì.

Eleyi wà lára awon nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn mọdé máa rí dájú pé mi ò kí ń rọrùn nígbà tí wọ́n bá sùn, nítorí pé kì í ṣe nǹkan tó bójú mu kí ènìyàn kí ó máa rọrùn nígbà tí ó bá sùn. Ìdí niyẹn tí mò fi ń ṣe elé yìí. Elé yìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi náà ní gbogbo ìgbà, nítorí pé ó máa dáa kí mo ṣe eléyi naa ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Látí máa dárí àwọn ìṣe jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo. Mo dà máa ń lọ ogbọ́, ìmọ̀ àti òye tí mo ní síi. Nígbà gbogbo náà ni tó pé lé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ó le yẹ kí ènìyàn mọ̀ ọ́n ṣe. Idi nìyẹn tí wọn fi máa ń ṣe àwọn ẹlẹ́yè ní gbogbo ìgbà, mo dà máa ń darí wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò sì yẹ náà ṣe.

Ṣé o mọ̀ pé a ti ń yàwòrán láti yàwòrán jẹ́ nǹkan tó dára, ó dà wà lára nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Mo dè máa ṣe léè ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ tó kò wà lára nǹkan tó máa ń mú mí dùn nígbà tí mo bá máa ṣe é. Kẹ̀dẹ́ àti ẹyan to je pe láti máa yàwòrán wà lára nǹkan tí mo fẹ́ràn. Mo dẹ̀ mọ bí mo ṣe ń ṣe léè yìí ní dídára jọdà yẹn tó pé ó wà lára nǹkan tí mo kọ́.

Ṣe o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó de wà lára àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí náà. Ìdí nìyẹn tí mo ṣe kọ́ bí wọ́n ti ń kọrin, àmọ́ dẹ̀ máa ń ṣe eléyìí pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan nítorí ó wà lára àwọn nǹkan tí mo máa ń ṣe tí ó dẹ̀ máa ń múnú mi dun ní gbogbo ìgbà náà. Nípa ìdí èyí, kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn, ó de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà gẹ́dẹ́ gẹ́dẹ́.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí kò bá wuwo ìdí niyen. Nígbà tí mo bá ji ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tó je wipé wọ́n dára ní ara ènìyàn tí wọ́n lè ṣe pàtàkì náà. Àwọn bí i oúnjẹ búrẹ́dì tàbí tea àwọn oúnjẹ wọ̀nyí ni mo fẹ́ràn láti máa jẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà.

Ó dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè máa ń ṣe ní gbogbo ìgbà yẹn, torí pé ó jẹ́ ǹkan tí ó máa ń mú mí ń duní gidi gidi. Owó tí mo dè máa ń gbà jẹ́ owó kan tí ó dára. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, wọ́n máa ń tó mi láti ṣe gbọgbọ́ àwọn nǹkan tí mo bá nílò láti ṣe fún oṣù kan. À ó dè jẹ́ ǹǹkan tí ó tẹ mi lọ́rùn náà, ìdí eyín tí mo sọ pé owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tó dára náà. Mo dẹ̀ máa ń dá ju pé mo ṣe eléyi ní ọ̀nà ti ọ́tọ̀ àti ní ọ̀nà tí ò ṣi ye náà nítorí pé elé jẹ́ nǹkan tó dára tí ó dẹ̀ máa ń múnú mi dùn ní gbogbo ìgbà. Nítorí pé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà síbẹ̀.

Ah, ilé dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà láti máa ṣe náà nítorí pé ó wà lára àwọn nǹkan tí mo máa múnú mi dùn gidigidi náà. Àwọn ẹ̀rọ ayára bíi aṣáwán eré, aà ọ̀dẹ̀ jẹ́ àwọn nǹkan tí mo máa rà nígbà tí ilé tí mò ń lò tẹ́lẹ̀ tí bá bàjẹ́ àbí nígbà tí kò bá ṣiṣẹ́ di ojú ìwọ̀n mọ́, ìgbáyẹn ni mo máa ra tuntun mìíràn láti lò.

Ìgbà mélòó ni ọ máa ń wo ojú àwòrán? Lójúmọ́ ojú àwòrán jẹ́ nǹkan tí mo máa ń wò àbí? Mi ò kí ń wò ó fún ìgbà tí ó pẹ́, nítorí pé léè kín ń ṣe nǹkan tí ó tọ̀nà. Kí n dẹ́ ṣe ǹkan tí ó bojú mu tẹ́lẹ̀ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgba na. Nítorí pé mi ò kí ń fi ṣe léyi, nítorí pé ó máa ń dà kí n se gbogbo àwọn nǹkan tí mo ní lo lati ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣi yè náà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ, aṣọ tí ó bá fẹ́lẹ́. Àwọn aṣọ tí ó bá fẹ́lẹ́ wọ̀n jẹ́ aṣọ ọ̀tọ̀ọ̀dà, torí pé nígbà tí ènìyàn bá wọ̀n, kò kí mú òtútù pa ènìyàn. Kó de kìń jẹ́ kí ènìyàn mú oorun náà. Idi niyẹ́n tí mo fẹ́ràn àwọn aṣọ wọ̀n jẹ́ àwọn aṣọ kan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ náà síbẹ̀.

Ah awọn eléyi dè wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa rí dájú pé mi ò ní, mi ò lè ṣe ní ìgbà gbogbo náà ní gbogbo ìgbà. Nítorí pé àwọn bí iná mọ̀nàmọ́ná àti àwọn ẹ̀rọ, à, kọ̀ǹpútà jẹ́ àwọn ǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà láti fi ṣe iṣẹ́.

Nítorí pé ó jẹ́ nkan tí ó ṣe pàtàkì tó dè jẹ́ wípé mo ma ń lo ọgbọ́n, ìmọ̀ àti òye ní orí rẹ̀ láti rí wípé kò sí aawo ní ọ̀nàkọ́nà náà. Mo dè má ń rí dájú pé mo má ń pe àwọn ènìyàn tó ní ọgbọ́n ní orí ìṣòro àwọn ayarabiàṣá yìí láti lè ṣe ìyanjú sí i náà gidigidi. Ó dè tún jẹ́ nkan tí ó dára ni láti ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀.

Ah, nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe, ah, ní ọ̀nà tí ó dẹ́ dára náà láti gbogbo àwọn nǹkan tẹ̀síwájú. Nígbà tí ẹ̀yìn bá fọ́ mi, mo máa ń rí pé mo máa ń lo àwọn òògùn láti rí dájú pé mo borí àwọn àyè fífọ́ yìí nítorí tó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ́yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà tí ó dẹ́ dára ni.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí ojú ọjọ́ bá rọ̀, ìyẹn ní ìgbà tí oòrùn bá rọ̀. Ìgbà yí jẹ́ ìgbà oòrùn tí mo lè fẹ́ràn gidi, nítorí pé gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe, ó jẹ́ nǹkan tí ó dára àti ó lè ṣe pàtàkì náà gẹ́gẹ́ bí èèyàn. Ó dè wà lára àwọn nǹkan tí ó máa mú inu mí dùn ní gidigidi náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o ti, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹkan tí mo ti ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn, o wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn náà, mo de ti ṣe eléyi rí, ó dè jẹ́ ǹkan tí mo ṣe nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga fún àwọn ọ̀rẹ́ mi toje pé mi ò gbówó lọ́wọ́ wọn.

Eléyìí dẹwà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà naa to je wi pé mo máa ń ṣe àwọn ìtọ́jú ẹlẹ́yìí ní didára didára ni. Àh láti ní irun gbọ̀n dẹ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ri dáyí pé mo máa ń ṣe ìtọ́jú àwọn irungbọ̀n yín ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti ri pé mo ṣe àdáàbò bo ara mi náà síbẹ̀

Akoko wo ni o fi ise rẹ si? Akoko tí mo fi ise mi si jẹ́ akoko kan tí o dára lọ́pọ̀lọpọ̀. Nítorí pé àkókò yìí ni mo máa ń ṣe àwọn nǹkan tí ó pọ̀ díẹ̀, to de jẹ́ nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ó má ń fún mi ní àayè láti ṣe gbogbo àwọn nkan tí ó bá wù mí láti ṣe náà gidigidi.

Eléyìí dẹ́ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn náà, nítorí pé láti pààrọ̀ ọkọ̀ ń jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo gbọdọ̀ máa pààrọ̀ àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀rọ̀ tó yẹ nígbà tí ayẹrẹ bá ṣẹ sílẹ̀ fún mi láti ṣe àwọn nǹkan bíi eléyìí, bọ̀ya láti ṣe ìdárayá, àbí láti ṣe àwọn orítàgé tí ó dẹ̀ tún ládùn nínú tọ́dẹ̀ lọ́rí iná.

Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyii nii oríṣiríṣi ọ̀nà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń rí dájú pé mo ṣe pẹ̀lú àwọn ènìyàn àti láti gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn kí n tó ṣe irú àwọn eléyìí náà. Láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ ǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní oríṣiríṣi ọ̀nà nígbà tí àyè bá ṣí ṣílẹ̀ fúnmi láti ṣe, nítorí pé ǹkan tí ó dára ni.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí ayẹyẹ rẹ̀ bá ṣe sílẹ̀, mo máa ń ri dájú pé mo pe àwọn ènìyàn rán pẹ̀ bí lára, àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ láti ṣe àjọyọ̀ yìí. Eléyìí ni mo dè máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bí a ti ń se oúnjẹ wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn rí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ mọ bí a ti ń ṣe eléyìí ní ọ̀nà tó pàtó àti ní ọ̀rọ̀ tuntun yẹn nítorí pé láti se oúnjẹ jẹ́ ǹkan tí ó lẹ́wà tí ó dẹ̀ dára. Mo dẹ̀ mọ̀ ní láyé pé mo máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó pọ̀ náà. Mo dẹ̀ mọ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ náà eléyi ní mo kọ́ nígbà tí mò wa kékeré.

Ṣé o màá rántí àwọn, ṣe o màá n rántí àlà rẹ? Àlà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa n rántí àwọn eléyii ní ọ̀nà tí ó pọ̀ gán. Nítorí pé nígbà tí mo bá la àlà, mo máa rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní orí rẹ̀. Nítorí pé láti rántí àlà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, àh mo dẹ̀ máa n rí dájú pé mo máa n rántí àwọn àlà yìí ní gbogbo ìgbà náà. Nítorí peléyii jẹ́ ǹkan tí ó dára.

Mo máa ń gba àwọn eléyìn tórí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe láìla tìjú ní orí rẹ̀, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Mo dè fẹ́ràn eré ìdárayá ní gbogbo ìgbà náà. Àwọn eré orí ìtàgé ni mo fẹ́ràn láti máa wò tí ó jẹ́ pé mo dè máa ń lọ sí ilé ìdárayá láti lọ ṣe àwọn eléyìí ní gbogbo ọ̀nà náà tí ó dára.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dà wá lára àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà náà. Ìdí niyi to je i pé nígbà tí mo bá fe ṣe àwọn nǹkankan tí ó wù mí, ilé ìṣẹ̀mbáyé ni ibi kan tí mo fẹ́ràn láti máa lọ. Ó de jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí yẹn ni tí mo fi fẹ́ràn ibẹ̀.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù tó ń bọ̀. Eléyiẹ wa lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀ máa mú námídù náà nílé, àní tí màá pè é mọ ṣe gbogbo àwọn ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yọ náà nítorí pé ilé wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tó ti máa ń ṣe e gẹdẹgẹdẹ.

Ẹlẹ́yii dẹ̀ jẹ́ nkan ti ó dára náà ti mo dẹ̀ máa n ṣe ní gbogbo ìgbà tí ayé rẹ bá wà gidigidi. Mo de jẹ ẹ̀yán ǹkan ti o máa ń jẹ ẹran. Ẹran jẹ́ nkan ti ó da ní àgọ ara, ìdí nìyẹn ti mo fi máa ń jẹ ẹran. Ó de jẹ nǹkan ti mo fẹ́ràn si, gẹ́gẹ́ bi ènìyàn náà, máa ṣe eléyìí ní ọ̀nà ti o tó àti ní ọ̀nà tí ó ṣì yẹ ní dáradára síbẹ̀

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójojúmọ́? Fóònù mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lò ó ní ìgbà tí ó pọ̀ díẹ̀. À fún bì wákatí mẹ́wàá ní mo máa ń lo fóònù lórí ojúmọ́ nítorí pé mo máa ń fi ṣiṣẹ́, mo dẹ̀ máa ń fi ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ́ wàá lára àwọn nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà sì.

Ṣé o ní àwòrán lára? Àwòrán jẹ́ nǹkan tí mò fẹ́ràn kí ó wà ní ara mi. Idi ni yẹn tí mi fi ní àwòrán kankan lára, à nípa ìdí èyí, mo jẹ́ ènìyàn tí kò fẹ́ràn láti ní àwòrán ní ara bí láti ya àwòrán sí ara mi. Ní dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ràn mọ́, mo dẹ̀ mọ̀ ní ìdájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní àná tí ẹ́ tọ́ àti ní àná tí ó dẹ̀ yẹ náà.

Bawo ni ìbáṣepọ̀ pẹlu àwọn omo alábáṣepọ̀? Ìbáṣepọ̀ pẹlu àwọn alábáṣepọ̀ jẹ́ ìbáṣepọ̀ ti o dara, tí ó ní ọ̀tún tí ó de se pàtàkì náà sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ó de jẹ́ ǹkan tí ó máa ń lọ déédéé tí kò sí ìja tàbí ááwọ̀ ní àárín wa gẹ́gẹ́ bí ènìyàn lè dewà lára àárín àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ní gbogbo ìgbà náà.

Kí ni adùn tí o fẹ́ràn nínu ice cream? Adùn tí mo fẹ́ràn nínu ice cream gẹ́gẹ́ bí ènìyàn ni adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo tẹ̀ de fẹ́ràn ní gbogbo ìgbà náà. Igba mii de wa nígbà tí o bá wù mí láti ṣe gbogbo àwọn ǹkan àwọn adùn yii ni mo máa ń bèrè fún. Nítori pe o jẹ́ adùn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn náà tẹ̀ fẹ́ràn láti máa mu náà.